Ìgbà mélòó ni o máa ń fọ ẹyin lójoojúmọ́? Iyí ìgbà tí èmi máa ń fọ ẹyin lójoojúmọ́. Nígbà tí mo bá fẹ́ jẹ iṣu lótítọ́ àti lódodo, ó jẹ́ dandan, ó ṣe pàtàkì lọ́pọ̀ ìgbà lójoojúmọ́ láti pé kí n fọ ẹyin mélòó. Àwa áṣe márùn, a ó sì fọ ẹyin kankan fún ẹni kankan. A ó wà fi ẹyọ ọ̀kan síi, a ó wà fọ ẹyin mẹ́fà. Nígbà mìíràn, a ó fọ mẹ́rin, àjẹ́ pé a fẹ́ mánejì rẹ̀. Nígbà mìíràn, a ó fọ méje. Àti wípé ní ọ̀pọ̀ ìgbà tí àlejò tí ó bá wà ní ọ̀dọ̀ èmi, màá fọ ẹyin mẹ́rin, márùn-ún ọ́ mẹ́fà. A sì rí wípé tó bá sìjẹ sísè ni láti pé kí a bo jẹ. Ní ọ̀pọ̀ ìgbà, a ó ṣe mẹ́rin ọ́, a ó ṣe márùn. Mosì fẹ́ràn ẹyin jíjẹ dáradára nítorí pé ohun tí ẹyin ń ṣe ní àgọ́ ara ó dára lọ́pọ̀lọpọ̀. Lọ́pọ̀lọpọ̀ ìgbà, ohun tí ẹyin tí ó ń ṣe nínú àgọ́ ara ọmọ ènìyàn, a ó rí wípé kò láfiwé, kò làkàwé. Nítorí wípé mo fẹ́ràn ẹyin láti máa fi jẹ búrẹ́dì, láti máa fi jẹ snaasi. Mo fẹ́ràn ẹyin jíjẹ dáradára lọ́pọ̀lọpọ̀.